Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa owó mọ́, nítorí ohun ti ó dára ni láti pa owó mọ́. Bí ènìyàn ṣe lè ní àkójọ ní èyí fún ìdí náà tí n bá ti gba owó mi ní ìparí oṣù, mo máa ń pa mọ́ dáradára nítorí ohun ti ó dára ni láti máa pa owó mọ́

Bẹ́ẹ̀ni, mó jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí tí mo bá tètè jí ní kùtùkùtù, màá tètè ṣe ohun tí mo ní ṣe tán. Àti láti bá lọ sí ibi iṣẹ́. Tí bá tètè jí ní kùtùkùtù, màá tètè tọ́jú àwọn ọmọ mi. Wá lọ sí ilé ẹ̀kọ́, èmi náà a sì lọ sí ibi iṣẹ́.

Wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ó dá lé lórí ọjọ́ tí ó bá jẹ. Ni ìgbà mìíràn, mo máa ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́jọ lójúmọ́, ní ìgbà mìíràn mo máa ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́fà ní ojúmọ́, ní ìgbà mìíràn, màá sì máa ṣiṣẹ́ ní wákàtí méje. Ṣùgbọ́n iye wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójúmọ́ ó dá lé lórí irú ọjọ́ tí ó bá jẹ. Nítorí náà, wákàtí náà ó jẹ́ mẹ́ márùn ún, mẹ́fà, méje tàbí mẹ́jọ.

Bẹ́ẹ̀ni, o wù mí láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn ṣùgbọ́n kò ì tí sí ìkàpá fún mi láti ṣe èyí nítorí wípé ohun gbogbo ni ènìyàn nílò owó fún láti ṣe àṣeyọrí rẹ̀. Ṣùgbọ́n tí mo bá ti lówó láìpẹ́ jọjọ máa ṣe fífẹ iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí ó dára ó sì wù mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ ní ìgbà mìíràn, màá sì máa kọrin sókè. Nítorí wípé ó dára láti máa kọrin kẹ́lẹ́ ní ìgbà tí ènìyàn bá ń ṣe iṣẹ́, pàápàá jùlọ ní inú ilé. Èmi a sì máa fẹ́ràn láti máa kọrin kẹ́lẹ́ ní ìgbà tí mo bá ń ṣíṣẹ́ torí ẹyi a máà ń ràn mí lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ní ìgbà mìíràn, ṣùgbọ́n ní ìgbà mìíràn mo lè jẹ́ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán ní ìgbà gbogbo dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí wípé ó dára láti máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ẹni láti lè mọ bí iṣẹ́ wọn ṣe ṣe kánkán àti dídára sí. Fún ìdí èyí, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Mo máa ń fọ ọwọ́ mi ní iye ìgbà tí ó bá yẹ ní ojúmọ́. Nígbà tí n bá fi ọwọ́ mi jẹun tàbí tí mo fi ọwọ́ mi ṣe ìdọ̀tí, mo máa ń fọ ọwọ́ mi. Fún ìdí èyí, n kò le sọ pé pàtó iye ìgbà báyìí ni mò ń fọ ọwọ́ mi lójúmọ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá fi ọwọ́ mi ṣe ìdọ̀tí tàbí tí mo fi jẹun, mo máa ń fọ ọ.

Ọ̀pọ̀lọpọ̀ tuntun ni mo fẹ́ kọ́ láti orí i bí a ti ń dirun títí dé bí a ti ń ránṣọ nítorí mo fẹ́ràn àwọn nǹkan wọ̀nyí gidigidi gan.